Èyí ni iṣẹ́ tí ó nira jùlọ fún ọ̀gá èyíkéyìí tí ó ní ẹ̀jẹ̀ ènìyàn nínú ara. Gbigba ènìyàn sí iṣẹ́ dàbí ìgbéyàwó, ó kún fún ìrètí ṣùgbọ́n lílé ènìyàn kúrò dàbí ìkọ̀sílẹ̀ divorce, ó kún fún ìrora. Ṣé o ti lé ènìyàn kúrò ní iṣẹ́ rí? Ìkíni, kí ni ìdí tí a fi n lé ènìyàn? Kì í ṣe nítorí àbúrú tàbí nítorí a fẹ́ fi ìyà jẹ wọ́n. Òwe Yorùbá kan sọ pé “bí a kò bá gé ọwọ́ tínú rọ̀, ó lè ràn dé èjìká”. If we don’t cut off the withering hand, the rot may spread to the shoulder. Tí òṣìṣẹ́ kan bá jẹ́ ọ̀lẹ, tí ó ń jalè tàbí tí ó ní ìwà ìbàjẹ́, ó lè ba gbogbo ilé iṣẹ́ jẹ tí o kò bá lé, tí o kò bá lé wọn kúrò. Ìwọ ń sọ fún àwọn òṣìṣẹ́ yòò, yòókù tí wọ́n n ṣiṣẹ́ takuntakun pé kò sí èrè nínú iṣẹ́ takuntakun. Bẹ́ẹ̀ ni, kò sí ìyà fún ọ̀lẹ. Èyí ó pa ẹ̀mí iṣẹ́ móòrè òun. Ikeji, ìrora tí ó wà nínú rẹ̀ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn ọ́ jẹ. Lílè ènìyàn kúrò ń dun ọ̀gá gan, pàápàá tí òṣìṣẹ́ náà bá jẹ́ ènìyàn tó, tí ó dára ṣùgbọ́n tí kò mọ iṣẹ́ náà ṣe. Ó máa ń rò báwo ni, ó máa ń rò báwo ni yóò ṣe jẹun, báwo ni yóò ṣe tọ́jú ẹbí rẹ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀gá, ó gbọ́dọ̀ rántí pé iṣẹ́ kì í ṣe ẹbí, ẹbí. O ní ojúṣe láti dáàbò bo ìṣòwò náà kí o má bàá kú. Tí ìṣòwò bá kú, gbogbo ènìyàn pẹ̀lú ìwọ pàápàá ni ó máa jìyà.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Irun gígé, tèmi, ìmójúdíwọ̀n, update, fún èmi irun gígé. Irun gígé kì í ṣe fún ìmọ́tótó nìkan. Àṣà ni. Ọjọ́ Jímọ̀ tàbí Sátidé, púpọ̀ nínú àwa ènìyàn la máa ń lọ sí ọ̀dọ̀ bàbá ní òpin ọ̀sẹ̀. Ídí ni pé a fẹ́ dán fún ṣọ́ọ̀ṣì tàbí fún owambe ní ọjọ́ Sátọ̀dì. Ilé irun gígé barber shop bí ilé ìgbìmọ̀. Ṣé ẹ mọ̀ pé ilé irun gígé ibi tí àwọn ọkùnrin ti máa ṣọ̀rọ̀ òṣèlú àti bọ́ọ̀lù. Ibẹ̀ ni a ti ń gbọ́ gist tuntun. Tí o kò bá ti gé irun, o lè má mọ ohun tí ó ń lọ ní àdúgbò. Igboyà confidence Yorùbá bọ̀. Wọ́n ní irun lẹwà. Nígbà tí o bá ṣẹ̀ṣẹ̀ gé irun tán tí o rí hairline rẹ tí ó tọ́, ìgboyà rẹ máa ń ga sí i. O máa ń lérò pé o lè borí ayé. Ikẹta, ìmọ̀ràn fún fa-fàárì rẹ. Bí o ṣe ń múra láti lọ gé irun ní ọ̀sẹ̀ yìí, rántí àwọn nǹkan wọ̀nyí fún ìlera rẹ. Clipper ti ara rẹ. Tí o bá ní agbára, ó dára kí o ní clipper ti ara rẹ. Èyí ń dínkù ewu kíkó kòkòrò bumps àti ààrùn láti ara ẹlòmíràn. Iná sterilizer. Tí o bá ń lò ti bàbá, ríi dájú pé o fi sínú iná tàbí omi òògùn láti pa kòkòrò. Má ṣe tijú láti sọ fún un pé "Ọ̀gá jọ̀wọ́, wẹẹ dáadáa o." Aftershave. Rántí láti lo omi lẹ́yìn irun gígé spirit aftershave láti ti àwọn ihò ara pores pa. Ìparí, bóyá ò ń gẹ low cut, punk tàbí skin cut, ohun pàtàkì ni kí ó wà ní mímọ́ bí ó tilẹ̀ jẹ́ pé ènìyàn laṣọ, ènìyàn náà ni irun ò rí. Bí a bá ṣètójú rẹ̀, bẹ́ẹ̀ ni yóò ṣe tán.

Ṣe o mọ kẹ̀kẹ́ gùn? Do you know how to ride a bicycle? Bí ó tilẹ̀ jẹ́ pé n kò mọ kẹ̀kẹ́ gùn, mo mọ gbogbo ohun tí ó nílò láti gùn ún ni pípé. Ìkíni ìmọ̀ ìjìnlẹ̀ ti gígùn kẹ̀kẹ́, the physics of riding. Nínú ọpọlọ mi, mo mọ bí gyroscopic effect ṣe ń jẹ́ kí kẹ̀kẹ́ dúró sinsin nígbà tí táyà bá ń yí. Bí ó ṣe gbọ́dọ̀ tẹ pedal láti ní ìyára momentum. Bí ó ṣe gbọ́dọ̀ tẹ ara rẹ sí ẹ̀gbẹ́ kan lean nígbà tí o bá dé igun corner kí o má ba subú. Ikeji, ìrántí ìgbà èwe, the childhood nostalgia. Bí ó tilẹ̀ jẹ́ pé n kò ní ìrírí wíwa kẹ̀kẹ́ tó, mo ti kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí tèmi nípa bí wọ́n ṣe ń kó kẹ̀kẹ́ gígùn. Ìkíni kẹ̀kẹ́, kẹ̀kẹ́ ológe. Kẹ̀kẹ́ ológe ni kẹ̀kẹ́ oní táyà mẹ́ta tàbí èyí tí wọ́n fi igi sí ẹyin rẹ̀. Ikeji, di carrier. Ọ̀nà tí ó wọ́pọ̀ jùlọ ni kí ọ̀rẹ́ mi tàbí ẹ̀gbọ́n mi di carrier ẹyin kẹ̀kẹ́ mú kí n má ba subú nígbà tí wọ́n yóò sọ pé "tẹ́ẹ́tẹ́ẹ́tẹ́ ẹ máa wọ ẹsẹ̀ rẹ". Egbo ìgbà kíkọ́, kò sí ẹni tí ó mọ kẹ̀kẹ́ gùn tí kò ní àléébù scar ní orúnkún tàbí ìgúnpá. Ó jẹ́ àmì ìgboyà. Kẹ̀kẹ́ gẹ́gẹ́ bí ìdárayá, cycling as an exercise. Gígùn kẹ̀kẹ́ jẹ́ ọ̀kan nínú àwọn ìdárayá tí ó dára jùlọ fún ọkàn cardiovascular health. Ó ń jẹ́ kí ẹsẹ̀ ẹ le, ó sì ń sun ọ̀rá, it burns calories, láì pa oríkì ara joints láì bí ìsàaré running. Bí ó tilẹ̀ jẹ́ pé n gbà níyànjú láti gùn ún tí mo bá dàgbà síi. Ní ìlú Enugu tí mo wà tí ó kún fún òkè àti pẹlẹbẹ, kẹ̀kẹ́ jẹ́ ọ̀nà tí ó dára láti ṣe ìdárayá tàbí yàgò fún traffic.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Ni ayé òde òní, ẹni tí ó bá dáwọ́ ẹ̀kọ́ dúró ti di òkú. Bóyá o jẹ́ olùkọ́, onílétítà, real estate agent, tàbí oníṣòwọ́ kọ̀ǹpútà tàbí oníṣòwò, oníṣòwò kọ̀ǹpútà, ìbéèrè ńlá tí ó yẹ kí o máa bi ara rẹ ni, kí ni ìmọ̀ tuntun tí mo nílò láti dúró ní iwájú nínú iṣẹ́ mi? A kò lè fi ojú ẹgbẹ̀rún méjì ó lé ogún wo ìṣọwọ́ ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n. Ayé ti yí padà, àwọn irinṣẹ́ ti yí padà, àwọn oníbàárà gan tí yí padà. Èyí ni àwọn ìmọ̀ pàtàkì mẹ́ta tí ó yẹ kí gbogbo oníṣẹ́ gbèrò láti kọ́. Ìmọ̀ ẹ̀rọ atọwọ́dá AI and Google Stack. Èyí ni bàbá gbogbo wọn ní àsìkò yìí. Fún olùkọ́, kì í ṣe kí o kan dúró níwájú pátákó mọ́. O nílò láti kọ́ bí a ṣe ń lo AI láti ṣe lesson note ní kíákíá, tàbí bí a ṣe ń lo fídíò kan láti kọ́ àwọn ọmọ ní Biology tàbí PH kò lè yé wọn yéké. Fún oníṣòwò, kọ́ bí a ṣe ń lo àwọn ẹ̀rọ bí Gemini tàbí ChatGPT láti kọ lẹ́tà sí oníbàárà tàbí láti ṣètò owó ọ̀rọ̀ ìpolówó rẹ̀. Èyí ń gba ọ̀kẹ́ àìmọye wákàtí láti là fún ọ. Títàjà lórí ayélujára digital content creation. Tí o bá ń ta ilé tàbí ilẹ̀, ọ̀nà àtijọ́ tí pínpín ìwé pélébé flyers kò ṣiṣẹ́ bíi ti tẹ́lẹ̀ mọ́. YouTube àti fídíò ìmọ̀ tuntun tí ó gbóná báyìí ni bí a ṣe ń ya fídíò tí ò ń sọ̀rọ̀ sí ọkàn àwọn ènìyàn. Fojú inú pé o ní ìkànnì, ìkànnì channel tìrẹ níbi tí o ti ń ṣàlàyé nípa landed properties ní Enugu. Kọ́ bí a ṣe ń edit fídíò, bí a ṣe ń lo iná lightning àti bí a ṣe ń kọ script tí ó múnádóko. Ìkẹta, ìmọ̀ nípa owó àti Web3 financial literacy. Owó kì í ṣe nípa gbogbo gbígba owó oṣù nìkan, ó jẹ́ nípa bí a ṣe ń jẹ́ kí owó yẹn bí owó mìíràn. Irú blockchain àti crypto fún àwọn tí wọ́n ní òye, èyí kì í ṣe yahoo oo. Ìmọ̀ ẹ̀rọ ọjọ́ iwájú ni. Kíkọ́ nípa bí smart contract ṣe lè ran iṣẹ́ ilé, ilẹ̀ títà lọ́wọ́ tàbí bí a ṣe ń tọ́jú owó sínú àwọn owó ilẹ̀ òkèrè digital assets jẹ́ ìmọ̀ tí ó, tí ó lè sọ talakà di olówó. Ìkẹta, portfolio management. Kọ́ bí a ṣe ń pín owó sí ibi oríṣìíríṣìí, ilẹ̀, ọjà stocks àti ìwé bond kí o má ba kó gbogbo ẹyin rẹ sí inú agbọn kan. Ìpèníjà fún ọ, má ṣe jẹ́ kí ọdún yìí kọjá láì jẹ́ pé o ti fi ìmọ̀ tuntun kan kún CV rẹ. Tí o bá jẹ́ olùkọ́, kọ́ nípa EdTech, Education Tech. Tí o bá jẹ́ onílétítà, kọ́ nípa YouTube marketing. Tí o bá jẹ́ olùdókòwò, olùdókòwò, jìnlẹ̀ sínú Web3. Yorùbá bọ̀ wọ́n ní "ìmọ̀ kò lópin, bẹ́ẹ̀ ni ọgbọ́n kò láàlá." Ẹni tí ó bá ní ìmọ̀ tí ó ga jùlọ ni yóò ní owó tí ó pọ̀ jùlọ.